Ṣé o máa ń gbà àwọn ímeèlì, àwọn àtẹ̀jíṣẹ́ elé ti wọ́n bá fi ránṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì lórí àwọn ẹ̀rọ alágbèéká àbí lórí àwọn lápútọ̀pù wa àbí lórí kọ̀ǹpútà. So o ń bẹ́ nu àwọn elé tí ó wúlò. Ó dẹ̀ ń bẹ́ ń bẹ́ àwọn elé tí ó wúlò. Àwọn elé tó bá wúlò so mo máa fi kàlẹ̀. Àwọn eléyii tí ò bá wúlò àwọn bo yá bí i spam so mo máa ní láti yọ kúrò so that ímeèlì mi kò ní ba lè wá jampacked.

Èdè eléyi tó wù mi láti fẹ́ kọ́ àbí láti tún fẹ́ mọ̀ sí, òun náà ni èdè abínibí mi. Or kání wípé èdè òyìnbó, torí wọ́n ní ìmọ̀ ò pín síbì kan so kò sí ìmọ̀ tí èèyàn lè ní tí ò ní padà ṣe àǹfààní. Àmọ́ o máa wù mí láti kọ́ èdè abínibí mi àbí èdè lárúbáwá torí èdè náà jẹ́ èdè tó wúlò púpọ̀.

Àpò owó mi àbí àpò ọwọ́ mi, so bákan méjì ni, so ẹ̀, nǹkan tó máa ń wà bẹ́ẹ̀ náà ni àwọn bí i ID card, àwọn kiní ìdánimọ̀ bóyá bí national ID card, eh, voters card, eh ewo ti ni na, ATM card, àwọn nǹkan tó já sí pé kò ṣe má ní ni, kò ṣe má mú dání àti ẹ̀rọ àgbékámì náà. So àwọn nǹkan tó máa ń wà níbi eh, àpò owó mi lé leyi àbí àpò ọwọ́ mi eleyi tí ó máa ń gbé káàkiri.

Ó ń bẹ nínú àwọn àlà eléyi ti mo máa rántí ó sì ń bẹ inú eléto ti mo máa ń gbàgbé, ó sì ń bẹ bẹ eléyi to já sí pé kúkúru náà ni màá rántí mi ní lé rántí gbogbo. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà tọ, ẹ́ ìbéèrè lè yìí so kò ní ẹ́ ìdáhùn pé báì àbí báìkọ́, so owà láàárin méjì, ṣe ó yẹ́ báyen àbí?

Rárá mi ò tíì gùn rí, kódà mi ò, mi ò tí ì gùn rí fún ara mi àmọ́ ó pọ̀ ní agbègbè wa nbi bayìí, so mo ní àwọn èèyàn tó já sí pé, ẹ́ẹ́, wọ́n fi n ṣiṣẹ́ gan pàápàá, wọ́n fi n ṣiṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi n ṣiṣẹ́ ọwọ́. So èmi náà dẹ̀ yí jẹ lára àwọn èèyàn tó já sí wípé yóò wú mi lọ́pọ̀lọpọ̀ ní ọjọ́ wáju, pe kí èmi náà ní àǹfààní láti lè máa gùn fún ara mi nítorí pé kí ni o, ẹ́ẹ́, níbi táyé dá dúró yìí, so kò, kò bá à lákaàyè mọ pé kí máa mọ bí wọ́n ṣe, bí wọ́n ṣe ń gùn àmọ́ láìpẹ́ láàjì náà màá kọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ ọ̀lọ́.

Bẹ́ẹ̀ni, àwọn àkókò wà tó jásí pé ooru máa wà. Ó yá bí ti eeyan bá wà nínú go slow àbí traffic, ẹlèyii ti ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ wà níbí ojú ọ̀nà. So, mo máa need láti sí fèrèsé ọkọ̀ mi kí atẹ́gùn ba lè wọlé. So bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, lópin ìgbà tí go slow àbí traffic bá wà, so mo máa ṣíkalẹ̀.

Èmi rè, mo jẹ́ ẹyankan tí ò kí ń lo ìbòjú bẹ́ẹ̀ni. Iyen glass mi kí ń lò mi tie kin lo rárá, kódà mi tí ẹ ní ìfẹ́ sí. So, ẹ́ bí kúkú náà ni wípé ẹ mi kì í lò rárá. Àmọ́ ó ṣeéṣe lọ́jọ́ iwájú bóyá tí ẹ́ tí ẹ́ bùkátà bá pèsè ṣá, ẹ́ẹ́ mo lè lò, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi kì í lò.

Iro, èmi ò kí n ṣe aláàrẹ̀ àbí ẹni tó ní ìpèníjà níbi àgọ ara rẹ̀. So, eléyii tí ó wá bí búkátà sì n pé kí wa máa lo òògùn ní ojoojúmọ́. Rárá, kódà mi ní ìfẹ́ sí kí ma lo òògùn gan. So, mi nì ifẹ́ sí kí maa lo òògùn. So oníkukurú náà ní pé kí ni o, èmi ní èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi kì í má lo òògùn láì tiẹ́ ni idi gan kí nkan wa má wa lo òògùn lójoojúmọ́. Kò fẹ́ bá laákàyè mú. So òun náà ní pé kí ni o mi kì í lò bẹ́ẹ̀ni.

Ẹ̀rọ ayárabíàṣá, òun náà ni àwọn olóyún fún ń pè ní kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ni, wọ́n ń pè ní àṣá nítorí pé gbogbo wa náà la mọ̀ bí àṣá ṣe jẹ́ nǹkan tí ó yára. Bẹ́ẹ̀ni, ó yára lọ́pọ̀lọpọ̀ bó tí ẹ sì dásí pé kí ni ojú rẹ̀, ó jẹ́ ǹkan tó ríran, ó níran púpọ̀. Bẹ́ẹ̀ni, só òun náà ni pé kí ni òun, mi ò kí ń ṣẹ̀yàn tó máa ń pààrọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi nítorí pé kí ni ò, kì í ṣe ǹkan tó máa ń bàjẹ́ ní gbogbo ìgbà. Ìgbà tí àkókò bá pè fún náà ni mo máa ní láti lè ṣe pé kí n ò kí n pààrọ̀ rẹ̀. Sóò kò jẹ́ bó ṣe jẹ́.

Oṣù ta bí mi náà ni oṣù Kejìlá. Oṣù eleyi tó kẹ́yìn nínú ọdún tí àwọn olóyìnbó ń pè ní December, tí àwọn Yorùbá ń pè ní ẹ Ọpẹ. Ọpẹ, oṣù Kejìlá, òun ni oṣù ta bí mi. December oṣù kan ni oṣù kan ni tí mo nífẹ̀ẹ́ sí jù. Bẹ́ẹ̀ni, oṣù tó dára púpọ̀ ni.

Batiri fóònù mi o jẹ nkán ti o ó se dada. Ti mi ba lo ní iló apá o le gbé mi dúró fún bóyá bíi ọjọ́ méjì, that's forty eight hours, àmọ́ tí bá n lò tí mo kàn tẹ̀ tí mo fi ń wo ǹkan lórí YouTube tí mi jẹ́ kó sinmi so boyà bí wákàtí méjìlà ṣà, tóde máa se dáadáa, kò jẹ́ bó se jẹ́.

Ṣé mo ní irungbọ̀n? Irungbọ̀n ni àwọn olóyìnbo ń pè ní beards, ní ọ̀dọ̀ wa ni ibibayi a máa ń pè ní bíẹbíẹ. Irungbọ̀n, áàá mo ní ò, ko da, ó pọ̀ dáadáa, mo tiẹ̀ kí n fi ṣere rárá, mi o ki fi í ṣere rárá. O jẹ́ nnkán tó tiẹ́ jẹ́ kí omo ènìyàn gan kó ní ẹwà, eléyii ti àwọn obìnrin gan ti ẹ máa nífẹ̀ẹ́ sí dáadáa. So oníkukú náà ni pé mo ní, kó dá, ó de pọ̀ dáadáa.

Kò ní àsìkò kan pàtó torí mo jẹ́ èèyàn kan tí ó máa ń, tó máa ń lo fóònù dáadáa. Mo máa ń lo nígbà tí mo bá ti lè ní data. À, mí, mí ò lè sọ pé àsìkò báyìí àbí ìgbà báyìí mo máa fi ń lò. Àmọ́ tí bá ní kí n bu ní kékeré, bóyá bí i wákàtí méjìlá ní ọjọ́, bóyá bí i wákàtí méjìlá pé mi ti ẹ̀ wá, mi ti ẹ̀ tẹ̀ rárá nìyẹn o. Àmọ́ tí bá tẹ̀, à, bóyá bí i wákàtí ní, ká ní méjìdínlógún, ìyẹn twenty hours, kò jẹ́ bó ṣe jẹ́.

Eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù, òun náà ni eré bọ́ọ̀lù. Gbigba ni àbí wíwò? A! Mi ò kí ń fí se re rárá o. Mi ò kí ń fí se rárá. Pàápàá jùlọ èlé tó bá tẹ̀wá jẹ mọ́, tó bá jẹ mọ́ pé wíwò yẹn. A! Mi ò kí ń fí se rárá o. Òun náà ni eré bọ́ọ̀lù wíwò, eré bọ́ọ̀lù wíwò.

Kí n má paro, kí n má jalè, eléyìí ètò ìdárayá, mi ì fẹ́ ẹ ní, mi ì fẹ́ ẹ ní. Bí ó bá ṣe wá náà ni mò ń ṣe máa ń ṣe, bí ó bá ṣe wá náà ni mò ń ṣe máa ń ṣe. Àwọn àkókò kan wà tó jásí pé báyá ní èwúrọ̀ kùtùkùtù, bí mo kan ti ẹ lè jog báyá láti bí ibìkan lọ síbò mi. Kí n lọ kí n bọ̀, kí n lọ kí n bọ̀, báyá bí káṣá ni, báyá fún bí, ẹ́, ọgbọ̀n ìṣẹ́jú sá. Àmọ́ mi ì fẹ́, mi ì fẹ́ ẹ ní, mi ì fẹ́ ẹ ní ó bá ṣe wá náà ní. Ìgbà mí ná dẹ́ wà, báyá bí ní ìrọ̀lẹ́ kí n kan ti ẹ gbá bọ́ọ̀lù díẹ̀, láti lè já pé, láti lè já sí pé kí n, kí n ṣe exercise pẹ̀lú, ẹ́, kí n ṣe ìdárayá pẹ̀lú ara mi. Ẹ̀, kò jẹ́ kó ṣe jẹ́.

Báwo ni mo ṣe máa ń bá àwọn tó jẹ́ ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ that is àwọn colleague? Òhun náà ni pé kí ni o, àgbájọ ọwọ́ kan, ọwọ́ kan báyìí kò gbẹ́rù dori, so ká jọ fi ọwọ́ wẹ́wọ́, ká jọ fi ọwọ́ ṣọ̀kan, òhun náà ni yóò di jẹ́ kí a lè achieve goal wa. Òhun náà ni pé kí ni o, eh tí eh bokata bá pè fún pé ká jìjọ ṣiṣẹ́ pọ̀, a jọ ṣepọ náà tí ó bá dẹ̀jà sí pé kí n dáṣẹ́ náà tí bá dẹ̀ ní àdojúkan. So máa nílò láti tọ bọ́yá akẹgbẹ́ mi kọ́ni lè tó bá ní ìrírí nípa iṣẹ́ náà láti dàjà sí pé kí iṣẹ́ náà kó ba lè rọrùn fún mi, kò jẹ́ bó ṣe jẹ́.

Lọ́sọ̀ọ̀sẹ̀ data ẹtí tí mo máa ń lò mi ò lò rárá, mo máa ń lo bóyá bí eight gig. Kódà mo fẹ́, mo fẹ́ manage rẹ̀ ni o. So ka ní báyìí bí ẹ̀ẹ̀ eight gig ṣá, eight gig, eight gig, eight gig náà ṣe. Àmọ́ mi manage ni o. Àmọ́ tí bá tẹ́ ni kí n lo data yámayàma, mo lè máa lo bóyá twenty gig o. Àmọ́ pé torí bí i kan ṣe rí, bí ìlú ṣe rí, so ka ní eight gig, bẹ́ẹ̀ ni eight gig.

Idahun elei tí n bá sọ fún ẹ yóò fẹ yà iwọ gan lẹnu kó dà èmi gan o n yà mí lẹnu bicycle. Mi n mọ̀ ọ́ gùn ọ, àmọ́ láìpẹ́ láì jìnnà mo máa kọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo de máa mọ̀ ọ́ gùn. Tori o tiẹ̀ jẹ́ nkan ìtìjú gan fun mi bí mo ṣe tó yi mi wá mọ̀ kẹ̀kẹ́ gùn. Àmọ́ láìpẹ́ láì jìnnà màá kọ́ máa dé mọ̀ ọ́ gùn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run.

N ki máa parọ́ kí n má jalè. So eléyìí kì í ṣe ìwà mi. Mi i mọ̀ bí wọ́n ti ṣe ń ṣe, mi ò fi ṣe kà bẹ́ẹ̀ ni mi ò fi ṣe kà. Àmọ́ kí n má bá àwọn èèyàn jẹun pọ̀. Mi i mọ̀ bí wọ́n ti ṣe ń ṣe, kò ti ẹ́ ko kò bá mi lára mu kò mọ̀ mi lára. Àmọ́ boya nkan tí mo máa ní láti ṣe àtúnṣe rẹ̀ ni torí kì í ṣe nǹkan tó fẹ́ dá tó.

Ekanná, òun náà ni nail, finger nail àbí toe nail. So, ó jẹ́ nǹkan tó tẹ̀ ṣe pàtàkì keyàn tí ẹ máa tọ́jú ẹ̀, so that, awon kòkòrò aàìfojúrí ko ní ba le máa kó sínú ẹ̀ àbí àwọn iyẹ̀pẹ̀ àbí àwọn ìdọ̀tí. So, tó bá ti gùn sókè báyìí, so bóyá bí nail cutter, so ó jẹ́ nǹkan tí mo máa fi ń ṣe àmójútó rẹ̀ láti ba lè gé kúrò. Kò jẹ́ pé ó ṣe jẹ́.

Àgọ́ mo ti lọ s'ágọ́ rí elétí àwọn olóyìnbo n pè ní camp. So mo ti lọ lé ǹkan kó dà ẹ́ẹ́ ọdún tó ọdún yìí náà ni rẹ́ bí i ẹ́ẹ́ April, April so nínú oṣù kẹrin ọdún yìí náà ni mo lọ ẹ́ẹ́ fún ọ̀sẹ̀ mẹ́ta fún ẹ́ẹ́ ètò àgùbànirọ̀ elétí àwọn olóyìnbo n pè ní NYSC. Ó jẹ́ ó jẹ́ ǹkan tí mo nífẹsí dáadáa.

Àláburúkú bad dream. À, mi ò lè rántí ohun tó ní nǹkan tí ò dáa, èmi ò kí má fi sí inú o ìrò orí tèmi àbí nínú ọkàn mi, kí n máa gbé káàkiri, yóò jẹ́ kí n máa ní ìrẹ̀wẹ̀sì níbí àwọn nǹkan tí mo bá ń ṣe àbí àwọn nǹkan tí mo bá ní láti ṣe. So ní kúkúrú èdè náà ni pé mi ti è rántí, mi ò rántí, bẹ́ẹ̀ni mi ò rántí rárá.

Ṣé ò máa ń gba àwọn àtẹ̀jíṣẹ́ àbí àwọn ímeèlì àìwúlò? So, gẹgẹ bí orúkọ ẹ nà sé jẹ, aiwulo nkán tí ò wúlò, nkan tí ò sè anfaani. So, ẹ́, wọ́n tún máa ń pè é ní spam, ǹkan tí o fẹ́ ní lári. So, yóò kọ́ tí ẹ máa gba ààyè nínú ẹ̀rọ àì, ẹ̀rọ àgbéká àbí ẹ̀rọ kọ̀m̀pútà mi. So, tó bá ti ẹ ṣèṣì wọlé sórí, ẹ́, fóònù mi, so mo má ń gbe kúrò, mo má ń delete ẹ́ láì tí ẹ ní gbà ṣe kò mi rárá.

Owó àfikún tàbí ká ní bonus tàbí ká ní owó tí a fi máa ń wu ẹ́yàn lórí láti ba lè tún ṣiṣẹ́ mi kún, láti ba lè ja si a sín pé kóhún náà rí i mọ̀ pé há a ní ìfẹ́ sí àwọn iṣẹ́ tí wọ́n ń bá wa ṣe. Ẹ̀hẹ́n láti ba lè jẹ́ kí orí wọn náà yá ṣiṣẹ́. So eleyiií ni so tí bùkátà bá pè fún, so mo máa ń ní ìfẹ́ láti ṣe pé kí nù kí n fún wọn. Àmọ́ tí bùkátà ò bá pè fún, so a ní bá ṣe máa ṣẹ́ láàrín ara wa ṣá.

Báwo ni mò ṣe ma n yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣà. Àwọn ìṣòro tó bá jẹ́ bí ìṣòro ráńpẹ́, bóyá bí ẹ̀ nǹkan tí tẹ̀ mí fúnra mi lè mójútó, sọ̀, mo máa ń ṣe fúnra mi, bóyá bí tí ẹ̀. Ẹ̀ àwọn letters kan ò bá ṣiṣẹ́, so, mo kan tí ẹ lè nu, kí nù àwọn keyboard yẹn kí n dé ṣe nǹkan tó bá yẹ kí n ṣe. Àwọn èlé tó bá tayọ agbára mi, so mò ma n ní láti lọ gbé fún àwọn engineer, àwọn èlé tí wọ́n ma n ṣe èè ìtọ́jú àwọn ẹ̀rọ ayárabíàṣà.

Wọn sì máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀mí ṣiṣẹ́, ìyan àwọn colleague. Òun náà ní pé ká jọ fi ọwọ́ wẹ ọwọ́, òun náà ni wọ́n fi mọ́. So àwọn iṣẹ́ ilé tó bá níí ṣe pẹ̀lú ẹ́ àwọn akẹẹgbẹ́ mi, so ká dìjọ sí wọn pọ̀. Mo ń bẹ́rù àwọn iṣẹ́ ilé tí ó bá dá sí pé kò bá yé mi. Látara pé bọ́yá èmi ò ní ìrírí nínú iṣẹ́, nínú irú iṣẹ́ bẹ́ẹ̀, ṣo mo máa gbé tọ̀ wọ́n lọ, ṣo wọ́n á sàlàyé fún mi. Ilé tí ó bá dé yà wọ́n náà, ṣo a dìjọ ṣe, a dìjọ fi ọwọ́ wẹ ọwọ́ láti bá lè dá sí wípé iṣẹ́ náà ni àsẹ̀yànjú.

Ìwà tó dára m̀pí, ó yóò níí ṣe pẹ̀lú tébù màna bọ́yá bí i pé kí èèyàn máa jẹun ní ìsìn yìí kó má wá jẹ́ èèyàn tí ó ní kó rà ẹ ní ijánu ní pé ní bí i pé ó tún máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àbí kí èèyàn máa fi bóyá bí i ọwọ́ òsì jẹun, àbí kí èèyàn ṣà máa jẹun ní ọ̀nà eléyìí tí ò bá ìlàákáyẹ̀ mù. So eléèni ó jẹ́ àwọn ìwà burúkú tó yẹ kí ọmọ ènìyàn sá fún. Kúkúrú èdè náà ní pé kíni ohun, so mo jẹ́ èèyàn kan tí ó ní ìwà eléyìí tó dára nígbà tí mo bá ń jẹun lọ́wọ́.

Uhm, eléyìí ni ó jẹ́ nǹkan tí, eh, mi kì í máa fi ń ṣeré. Láti alára pé gbogbo wa ní la mọ bí, eh, Íńtánẹ́ẹ̀tì ṣe rí. Àwọn èèyàn lóri ìṣ iríṣi wọ́n lè máa jí àwọn nǹkan eléyìí tó bá níí ṣe pẹ̀lú nǹkan ìkọ̀ọ̀kò èèyàn ní orí Íńtánẹ́ẹ̀tì. Ọ́ún náà ni pé àwọn leeki kọ́nwà tí ó jẹ́ mi kì í bá wọn kópa. Ẹ̀hẹ̀, mi kì í bá wọn kópa. Àbí àwọn nǹkan eléyìí tó bá dá sí pé mi ò ní mọ̀ ọ́n pa rẹ̀, ṣọ́ mi kì í máa bá wọn kópa ní irú àwọn nǹkan bẹ́ẹ̀

Mo máa di ọjà ààbò yẹn ni seat belt nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ẹn, tó bá dà sí pé mo bá wà ní iwájú ọkọ̀, ẹ̀, mo máa lòó. Àmọ́ tó bá dà pé mo bá wà ní ẹyin ọkọ̀, tó bàjà sí pé ibi tí mo wà, ààyè àǹfààní ò ní le gbà pé kí n lè dẹrú seat belt náà, ṣó mi ò ní lè dé látara pé kò sí àǹfààní fún mi láti lè lòó. Àmọ́ tó bá ní mo bá wà ní iwájú àbí lẹ́gbẹ́ níbi tí, ẹ́, ọjà ààbò bá wà, ṣó mo máa lòó.

Bí mo ń nu alùpùpù rí, Rárá pé ni èmi gangan fún ara mi, mi ò tíì gùn rí àmọ́ pé kí ẹ̀yàn máa wá, kí wọ́n wá lẹ́yìn onítọ̀hún náà, ṣọ é lé, ó jẹ́ ohun tí mo ti ẹ̀ máa ń ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀, kódà mo ṣèṣe gan ní òní ní àárọ̀ ìgbà tí mò ń jádù áti nígbà tí mo ń padà bọ̀ wálé, òun kò jẹ́ bó ṣe jẹ́

Àmì ìdánimọ̀ ID card bẹ́ẹ̀ni mo ní, mo ní ní ibi iṣẹ́ kódà mo tún ní eléti ìjọba fún wa láti lè dásí pé ẹ̀hen tí wọ́n bá dá wa dúró àbí tí ẹnikẹ́ni bá dá wa dúró sóta wá ti fi irú káàdì yẹn fi hàn wọ́n sóo wọ́n ba lè fún wa ní àyè láti lè tẹ̀síwájú.

Ṣé mo fẹ́ràn ìjiyàn? Oun náà ni argument. Òun ẹlẹ́yìí ìwà akọni tí óò da, tí óò dẹ̀ ba ọmọ ènìyàn gan mú. Hmm, torí yóò bí ìkórìíra. Lẹ́yìn pé tí bá ti ṣàlàyé ìwọ̀nba ìmọ̀ tí mo bá mọ̀, so tí bá ti ṣàlàyé, so tó bá gbà tọ̀ déédé, tó bá dẹ̀ gbà tọ̀ déédé, emì má ba tẹ̀ mí lọ ní, ṣó n pé ká má a jíyàn yẹn, ko kì n ṣe nǹkan tí ó bá ìgbésáyé tèmi mọ̀

A, lọ́wọ́lọ́wọ́ iṣẹ́, iṣẹ́ ilé tí mò ń ṣe, so kò gbá pé kí n rin ìrìn àjò torí ó wà ní tòsí ibi tí mò ń gbé, tòsí ibi tí mò ń gbé náà ló wà. Kódà irin tí mo máa ń rìn gan bọ́ ya gan ló tó irin ìṣẹ́jú márùn ún tí mo máa ń rìn láti ìbèdé ibi tí mo bá ń lọ, láti ìbèdé ibi iṣẹ́ járe.

Oṣù eléyìí tí mo nífẹ̀ẹ́ sí jù, oun náà ni oṣù eléyìí tí ó bẹ̀rẹ̀ ọdún, oun náà ni gẹ́gẹ́ bí tí àwọn Yorùbá ń pè ní Ṣẹ́rẹ́. So tá mọ̀ sí January tó ní, ẹ́ wọ́n ní tí àkọ́kọ́ bá ti da, nǹkan tó sunmọ́ náà ni pé awọ́n eléyìí tó tẹ̀lé, oun náà máa sunwọ̀n. So tí èèyàn bá ti ṣe oṣù àkọ́kọ́ ní nǹkan tó da, àwọ́n eléyìí tó bá tẹ̀lé náà ó sunmọ́ pé káwọn náà dá. Bẹ́ẹ̀ ni, so oṣù àkọ́kọ́ ni mo fẹ́ nífẹ̀ẹ́ sí jù.

Àkọ́kọ́ ni pé ó wù mí pé kí n tẹ̀síwájú níbi ètò ẹ̀kọ́ eleyii tí mon ṣe lọ́wọ́lọ́wọ́. Ó wù mí kí n tẹ̀síwájú, àmọ́ tí mi bá lè tẹ̀síwájú, só òun náà ni pé àwọn online courses, éèń so kí n tẹ̀síwájú nípa re láti bá lè, tó fi lè fi ìmọ̀ kún ìmọ̀, só láti bá lè fi ran iṣẹ́ mi lọ.

Àwọn tí wọ́n jẹ́ ọ̀gá níbi iṣẹ́ tí mò ń ṣe, so ìbáṣepọ̀ ilé tó wà láàrin wa náà ni ìbáṣepọ̀ ọ̀gá àti ìbáṣepọ̀ ọmọṣẹ́. Òun náà ní pé, mi kì í yájú sí wọn, mo jẹ̀ kí n bá wọn lù pẹ̀lú ẹni tí ò ní ẹ̀kọ́. Òun náà ní pé iṣẹ́ tó dà wá pọ̀, òun náà ní pé kí n ṣe é ní àsìkò eléyìí tó bá yẹ àti tó bá tọ́, ló bẹ́ẹ̀ ni.

Ṣé mo máa ń gbé àpò ẹ̀yìn, ìyẹn backpack mi kí n gbé. Lẹ́yìn pé tí bùkátà bá pè fún, àbí pé mo bá ní ibi tí mo báa ń lọ, so mo dẹ̀ need láti di àwọn nǹkan kan ìkan pẹpẹ́pẹ láti bá rí fi rìn, láti bá rí fi ran irin ìwọ̀nbá ìrìn àjò eléyìí tí mo bá ń ṣe lọ́wọ́. Hmm, so tí bùkátà bá pè fún, só mo máa ń lò bẹ́ẹ̀ ni.

Mo máa ń beèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni, Yorùbá náà bọ̀ nínu oro won n pé, “ábeèrè ọ̀nà kìí ṣìnà”. So ibí teeyan ọ̀ bá mọ̀, nǹkan tó bà lákáyèmú náà ni pé, kí ẹ́eyan bèrè lọ́wọ́ àwọn ènì tó bá mọ̀, kí eẹ́yan má bàá ṣìnà. Èé, so nǹkan tó tiẹ́ tó bá ọmọluàbí nà mú náà ni pé, tí o bá mọ̀ kó bèerè, ẹni tó bá beèrè, á dẹ̀ fi mọ̀

Oja mi dara, oun naa ni pe akoko, akoko ni pe imototo, beeni imototo se agba nkan, agba gbogbo oun naa ni pe oja eleyii ti mo ba fe ta oun naa ni pe kin je kin ri daju pe o wa ni imototo lati ba ri jasi pe yio ti e fa oju awon onibara gan, yio fa won mora, so akoko bee naa ni pe kini un, eeh imototo, imototo ati ihuwasi eleyii naa to ba da.